Ní ojoojúmọ́, wákàtí tí mo ma ń fí wọ ìwọ́ju, o ma ń tó wákàtí mẹ́fà lójúmọ́ kan. Nítorí ní ilé iṣẹ́ mi, a máa ń wọ, ó jẹ́ iṣẹ́ tí a má ń ṣe ni orí kọ̀mpútà. Nítorí náà ni mo ma ń fí wọ screen ní gbogbo ìgbà. So, o ma ń tó wákàtí mẹ́fà sí méje lójojúmọ́.

Èmi kò lọ sí ìṣẹ́gun òde rí o. Èmi kì n ṣe ológun, ṣùgbọ́n mo ti máa ń wo ọ̀pọ̀ rẹ̀, ọ̀pọ̀ àwọn ìṣẹ́gun òde náà ní orí tẹlifísàn tàbí orí Twitter tí àwọn jagunjagun tí wọ́n bá ti ṣẹ́gun lórí àwọn ọ̀tá. Ibẹ̀ni mo máa ti ń wò.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbe àpò ẹyin pàápàá jù lọ ní ilé ìṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Èmi, àwọn àti ẹgbẹ́ mi a máa kó àpò ẹyin púpọ̀ láti inú ilé tí àwọn ẹ̀dìrẹ wà wá sí ìta níbi tí àwọn oníbárà máa ti rí ẹyin náà kó.